Kí ni ohun mímu tí o fẹ́ràn jù? Ohun mímu tí mo fẹ́ràn jù ni àti máa ń mu ọsàn kan tó ń pè ní zobo. Zobo yìí ó jẹ́ ǹkan dídùn tí a mú jáde láti àwọn ara ewé kan tí wọ́n ń pè ní hibiscus. Zobo yìí, bó ṣe máa ń ṣe ni pé a máa gbé omi kaná, omi yẹn á gbóná. Tó bá ti gbóná, a ti máa ra ewé yìí sílẹ̀. A máa wá dà á sínú omi tó ń gbóná yẹn. Lẹ́yìn ìgbà yẹn la máa wá mú àwọn ǹkan bí àwọn ǹkan asara lóore tí àwọn ẹgbẹ́ òún, èebó ń pè ní ginger. Ìgbà mí à máa fi ǹkan tó ń pè ní, ẹ́, ọsàn, ẹ́, omi ọsàn, ẹ́, pineapple àti àwọn ǹkan oríṣiríṣi tó bá ti wù wá láti fi si, a máa dà wọ́n sórí iná gbogbo, àwa jí iná pọ̀. Tó bá ti ṣe tán bẹ́ẹ̀ yẹn, a máa wá ṣẹ kúrò nínú, sí àwọn ǹkan táa kó sínú, a máa ṣẹ kúrò nínú omi. Omi yẹn ná ń pè ní, ọ́ ẹ́, ǹkan dídùn zobo. Omi yẹn ni ọtí zobo. Àwa gbé e sínú inú, ẹ́, ǹkan táa fi ń tọ́jú àwọn omi táa máa ń jẹ́ kí omi fi máa tutù, tí àwọn èbó ń pè ní fíríjì. À gbé e sínú fíríjì, á wá tutù. Tó bá di tutù bẹ́ẹ̀ yẹn, ọtí tó lárinrin ni. Òun ni ǹkan tí mo fẹ́ràn láti máa sábà mu. Lẹ́yìn èyí, mo fẹ́ràn àti máa mu omi. Omi jẹ́ ǹkan tó ṣe pàtàkì ní ayé ẹ̀dá. Tó bá jẹun fún ọjọ́ mẹ́ta, kò sí ǹkan tó máa ṣẹ ni ẹ́. Ṣùgbọ́n àì máa mu omi, ó ní àwọn ọ̀pọ̀lọpọ̀ ǹkan tó máa ń fà ní ara èèyàn. Nítorí náà omi ṣe kókó ní ó rẹ̀ jẹ́ ǹkan tó jẹ́ mímu fún ẹ̀dá alàyè. Láti wà láyé, láti wà láàyè, láti wà ní àyè wá, láti jẹ́ kí ẹ̀mí wá kí ó gbòòrò ṣi. Omi mímu jẹ́ ǹkan tí ó máa ṣe wá láǹfààní.

Báwo ni o máa ń rin ìrìn àjò lọ sí ibi iṣẹ́? Ibi iṣẹ́ mi ó ó jìnà díẹ̀ sí ibi tí mò ń gbé. Nítorí ìdí èyí, mo nílò ọkọ̀ tó máa máa gbé mi lọ máa gbé mi bọ̀. Ọ̀pọ̀lọpọ̀ gba mo máa ń wà ọkọ̀ lọ sí ilé iṣẹ́ mi ni ọ̀pọ̀lọpọ̀ ọgbà máa wà ọkọ̀ lọ síbẹ̀. Ìgbà kan dé ìgbà mi de rẹ́ tí ń bá ti ẹ ní ọkọ̀ tí mo fẹ́ wà lọ, màá rìn lọ sí ibi tí à ń pè ní ibùdó ọkọ̀. Tí mo bá dé bẹ̀ máa wọ ọkọ̀, ọkọ̀, ọkọ̀ bí mẹ́ta ni màá wọ. Màá kọ́kọ́ wọ kan láti ibi tí mò ń, láti ibi tí mò ń gbé lọ síbi tí máa ti wọ ọkọ̀ lọ sí ibùdó ọkọ̀ mi. Tí n bá ti dé bẹ̀ máa tún wọ mí lọ sí nǹkan tí, ibi tí wọ́n ń pè ní àjà. Tí n bá ti wá dé ajah màá ṣẹ̀ṣẹ̀ wá wọ mí lọ sí ibi tí ilé iṣẹ́ mi wà. Tó ọkọ̀ mẹ́rin tí màá wọ kí n tó dé ilé iṣẹ́ mi. Bí mo ṣe máa ń rin ìrìn àjò lọ sí ilé iṣẹ́ mi nìyẹn. Ọ̀pọ̀lọpọ̀ gba dé rẹ́ tí ń bá rí ẹni tí ó ń lọ, tí ó ń lọ sí ọ̀nà ibi ilé iṣẹ́ mi tí mi ò dẹ̀ gbé ọkọ̀ ayọ́kẹ́lẹ́ dání, tí mi ò dẹ̀ wá ọkọ̀ ayọ́kẹ́lẹ́, ẹni bẹ́ẹ̀ ni màá bẹ̀. "Arákùnrin, arábìnrin jọ̀ọ́, jẹ́ kí ń bá ẹ de ọ̀nà, jẹ́ kí ń bá ẹ de ọ̀nà lọ sí, mò ń lọ sí ibi iṣẹ́." Tó bá dẹ̀ fún mi láàyè tó bá gbà, màá wọ inú ọkọ̀. Ẹni bẹ́ẹ̀ ni màá dẹ̀, á dẹ̀ gbé mi lọ sí ibi tó lè gbé mi dé. Láti bẹ̀ náà màá tún wá wọ ọkọ̀ mi lọ sí ibi iṣẹ́. Tí ń bá, tí ó tí ń bá wọ ọkọ̀ tí ọkọ̀ àwọn èrò. Ọkọ̀ àwọn èrò yìí kò lè gbé mi dé ibi iṣẹ́ mi gangan. A sọ̀ mí ní títì, màá wá fẹsẹ̀ rìn tàbí kí n wọ ọ̀kadà láti ibẹ̀ lọ sí ẹnu iṣẹ́ mi. Ọ̀nà yẹn jìn, ó jìn gidi. Tí ń bá ti ẹ wá ọkọ̀ yó tí ń bá wọ ọkọ̀ ayọ́kẹ́lẹ́, ó máa ń gbà mí ní, ẹ wá ń gbà mí ní, ẹ́ wákàtí, wákàtí kan. Wọ́n máa ń gbà mí ní wákàtí kan láti dé bẹ̀. Ìyẹn ni pé tí ó bá sì sún kẹrẹ, gbà kẹrẹ ọkọ̀ ní títì, mo máa ń lo tó wákàtí kan. Mo máa ń lo tó wákàtí kan tàbí wákàtí kan ó lé díẹ̀ kí n tó dé ibi iṣẹ́ mi.

Irú kọ̀npútà wò ní o ní? Kọ̀npútà tí mo ní à ń pè ní Dell. Dell kọ̀npútà ni mo ní. Àìní kékeré, irú tí mò ń lò kì ń ṣe ńlá, paapaa táwọn ènìyàn máa ń lò. Kì ń ṣe ńlá yẹn kékeré báyìí ni tèmi ṣe ré kékeré. Ṣùgbọ́n kò sí ǹkan tí kọ̀npútà ń ṣe tí kò lè ṣe. Kọ̀npútà yìí mo máa ń sábà lo láti fi ṣe oríṣiríṣi iṣẹ́. Ìgbà mìíràn tí mo bá fẹ́ kọ ìwé sí àwọn ọmọ ilé ìwé, mo máa lo kọ̀npútà yìí láti fi ṣe ǹkan tí à ń pè ní notes. Ìyẹn ni ìwé tí màá kọ fún wọn tí wọ́n máa tún kọ. Mo máa ń kọ sórí kọ̀npútà mi. Tí mo bá fẹ́ ṣe ètò àti kọ́ni, ètò ṣíṣẹ́ àti tẹ̀lé, tí a ti kọ́ni t'áwọn ẹbí, èèbó n pè ní lesson notes. Mo tún máa ń kọ sórí kọ̀npútà yìí. Tí mo bá fẹ́ kọ àwọn ìwé sí àwọn òbí, mo tún máa ń lo kọ̀npútà tí màá lò, tí màá kọ sórí wọn, tí wọ́n a fi gba àwọn ìwé tí mo bá kọ fún wọn. Boyà mo fẹ́ sọ fún wọn nípa ìwà ọmọ wọn ni o, boyà mo fẹ́ sọ fún wọn nípa iṣẹ́ tí mo fún àwọn ọmọ kan ṣe ni o, kí wọ́n lè ràn wọ́n létí nile tó bá dé, tó bá délé kí wọ́n ṣe iṣẹ́ yẹn. Tàbí ó ní ǹkan kan tí mo fẹ́ bá wọn sọ nípa ìpàdé kan, tàbí nípa àríyá kan, tàbí nípa ìṣesí kan, màá lo kọ̀npútà yìí láti fi kọ ìwé sí àwọn òbí àwọn ọmọ ẹ. Irú kọ̀npútà tí mò ń lò, ìyẹn ni kékeré ni kọ̀npútà tí mò ń lò tí wọ́n pè ní Dell. Ó dẹ̀ ní gbogbo oríṣiríṣi ǹkan tí èèyàn fi lè ṣe.

Ṣé o máa ń mu àwọn ẹ̀rọ ìlera? Ìbéèrè yóò fi gbogbo ara ye mí. Ṣé o máa ń mu àwọn ẹ̀rọ ìlera? Abí ẹni tí ẹ mí, kí-- mo nílò, mo lérò pé bóyá ìbéèrè yìí ń bèrè pé ṣé mo máa ń mu àwọn òògùn ìlera. Ṣé mo máa ń mu àwọn òògùn ìlera, máa ń mu àwọn ẹ̀rọ, kò sí ẹ̀rọ ìlera, mi mà kan ti won pè ní ẹ̀rọ ìlera. Ṣùgbọ́n tí ẹ bá ń bèrè pé ṣé o máa ń mu àwọn òògùn tó máa ń mọ́ra le, àwọn òògùn tó máa ń bí vitamins, àwọn òògùn tó máa ń mọ́ra le, mo máa ń mu lẹ́ẹ̀kọ̀ọ̀kan. Ìjà, ẹ́, ìgbà kan wà tí ẹ pé lójoójúmọ́ ni máa ń mu àwọn òògùn yẹn. Ṣùgbọ́n nígbà tí mo gbọ́ pé ó ní àwọn àbàwọ́ kan tí ó lè ṣe sára tí èèyàn bá mú lọ́pọ̀lọpọ̀ ìgbà ni mo wá ńlá ti dáwọ́ dúró. Mo wá mú lẹ́ẹ̀kọ̀ọ̀kan. Ṣùgbọ́n láti, láti ní àwọn nǹkan tí ó wà nínú òògùn yìí, àwọn vitamins yìí, mo máa ń jẹ ọ̀pọ̀lọpọ̀ nǹkan tó ń pè ní èso. Yorùbá ń pè ní èso. Yálà pineapple ni o. Yára èso ọsàn ni o. Yála èso oríṣìíríṣìí èso là ń, là ń jẹ nílẹ̀ adúláwọ̀. Mo máa ń jẹ àwọn èso. Oríṣìíríṣìí èso ló wà. A máa ń jẹ àgbálùmọ́. A máa ń jẹ́, ẹ́, a máa ń jẹ́, ẹ́, kí ni wọ́n ń pè èso yìí o? Èéh. Ogede, ogede paranta. A máa ń jẹ ogede aparaja. A máa ń-- oríṣìíríṣìí èso ló wà nílẹ̀ wa. A máa, mo máa ń jẹ èso yìí. Ìgbà míì àwọn nǹkan tí wà tí èèyàn máa, tí èèyàn máa fi sínú ẹ̀rọ tó ń bá èèyàn lọ nǹkan ta di, ta wá lò lọ bí àìní pé ó lọ omi. Eléèla ń pè ní smoothie. Mo máa ń fi àwọn èso yìí fi máa ń ṣe nǹkan tó ń pè ní smoothie tí ọmọ máa fi ṣíbí kó là, tàbí kí ọmọ máa fi ṣíbí jẹ, tàbí tí ọmọ máa fi ẹṣibí mú, tàbí tí èèyàn máa, máa fi sínú ìgò tí èyán máa mú dede bi pé èniyàn mu ọtí. Ọ̀pọ̀lọpọ̀ èso báyìí ló wà. Àwọn kí nìí, wọ́n dàìdẹ́, wọ́n dà, wọ́n máa ń mú fún èèyàn ní ìlera. Ọ̀pọ̀lọpọ̀ ẹni mo máa ń mu àwọn èso wọ̀nyí.

Kíní adùn tí o fẹ́ràn nínú ice cream? Ice cream jẹ́ ohun tí àwọn ọmọdé máa sábà mu. Kò tọ̀nà púpọ̀ kí àgbàlagbà máa mu ice cream, nítorí pé oúnjẹ, a ti a lè pè lóúnjẹ, a lè pè lóúnjẹ torí kò ń yó yàn, kìí ṣe nǹkan tó ń yó yàn. Ice cream yìí kìí ṣe ǹkan tó yẹ kí àgbàlagbà máa sábà mu. Ta bá wà bi mí pé kíní adùn tí o fẹ́ràn nínú ice cream. Lóòótọ́ tí èèyàn bá mú ice cream, ó dùn lẹ́nu, ó dùn lẹ́nu, a dẹ̀ mú nu tútù. Ó ní a, ó ní adùn, a dẹ̀ múnu tutù. Ọ̀pọ̀lọpọ̀ ice cream ló wà. Èmí wọ́n ń pè ní chocolate ice cream, è mi wòn pè ní vanilla, è mi wọ́n pè ní strawberry. Gẹ́gẹ́ bí àwọn òyinbò tí vanilla yẹn ó jẹ́ ǹkan tó, tó mọ́ra, tí ó dàbí pé ó fẹ́ súnmọ́ funfun, ṣùgbọ́n kì í ṣe funfun. Taa bá wo strawberry yẹn, ìyẹn fẹ́ pupa díẹ̀, ó fẹ́ pupa díẹ̀. Taa bá wo ìkẹta tá a ń pè ní chocolate, ìyẹn fẹ́ dúdú díẹ̀. Ọ̀pọ̀lọpọ̀ ice cream ló wà. Ìgbà mí dèré tí ọmọ fẹ́ jẹ ice cream, ó lè mú díẹ̀ nínú chocolate kó fi sí inú vanilla kó tó fi, ó tún lè tẹ̀ fi strawberry náà sí, kó jẹ́ àwọ̀ mẹ́ta kó máa mú ní kọ̀ọ̀kan. Ṣùgbọ́n gẹ́gẹ́ bí mo ṣe sọ, ice cream yìí kì í ṣe ǹkan tó yẹ kí àgbàlagbà máa sábà mu. Nítorí pé àwọn tó ń ṣe ìwádìí nípa ti ìlera ara, wọ́n ti sọ fún wa wípé ice cream jẹ́ ǹkan tí ó máa ń, torí, nítorí pé ǹkan tó fi ṣe gangan, ìyẹn mílìkì ni wọ́n fi ṣe, ìyẹn mílìkì ni wọ́n fi ṣe. Wọ́n ni ó ló, ló jẹ́ ǹkan pàtó tó fi ṣe ice cream yìí pé ó máa ń ṣe gúnsára, á fún àwọn àìsàn jẹjẹrẹ kó má, ó máa ń fún ní àǹfààní àti máa dàgbà sí nínú ara ọ̀pọ̀lọpọ̀ èèyàn. Nítorí ìdí èyí, wọ́n gbà níyan, wọ́n gbà wá níyànjú pé ká bá máa mú ice cream. Ṣùgbọ́n ta bá bá máa mú ice cream yìí, ká mú ní ìwọ̀ntúnwọ̀nsì, ká má mú bí ẹni pé ó jẹ́ ǹkan ojoojúmọ́ ta má máa mú, ká máa mú ní ìwọ̀ntúnwọ̀nsì.

Báwo ni o ṣe máa ń kojú, kojú àsìkò ìparí iṣẹ́? Báwo ni o ṣe máa ń kojú àbí kojú àsìkò ìparí iṣẹ́? Iṣẹ́ bẹ̀rẹ̀ ní aago mẹ́jọ àárọ̀, ṣùgbọ́n èèyàn gbọ́dọ̀ dé ibi iṣẹ́ ní aago mẹ́-méje àbọ̀ láàárọ̀. Iṣẹ́ de parí ní aago mẹ́rin ọ̀sán. Ìbéèrè yìí ni pé báwo ni o ṣe máa ń kojú àsìkò ìparí iṣẹ́? Ọ̀pọ̀lọpọ̀ ibi iṣẹ́ tó bá ti ku díẹ̀ kí àsìkò ìparí iṣẹ́ kó, kó, kó dé, ọ̀pọ̀lọpọ̀ àtí máa maa palẹ̀ mọ́. Bóyá wọ́n fẹ́ parí iṣẹ́ kan, wọ́n sáré parí iṣẹ́ yẹn. Bóyá wọ́n fẹ́ ṣe nǹkan kan, wọ́n sáré ṣe àwọn ǹkan yìí yẹn. Gbogbo ẹrù tó bá ko wá, wọ́n máa kojọ́, wọ́n máa kojọ́, kan máa ba à gba gbé nǹkan kan sí ibi iṣẹ́. Ṣùgbọ́n gẹ́gẹ́ bí èmi, tó bá ti ku bí wákàtí mélòó kan, bí ìṣẹ́jú mélòó kan kí iṣẹ́ parí, màá ti máa palẹ̀ mọ́. Màá ti máa palẹ̀ mọ́ nítorí pé ijo tí ǹ bá gbé ọkọ̀ ayọ́kẹ́lẹ́ lọ sí ibi iṣẹ́, mo máa ní láti bá àwọn ọkọ̀ ń lọ. Àwọn tó bá dé tí wọn dẹ̀ bá bá lọ sílé yẹn, àwọn yẹn wọ́n lè máa ní àǹfààní àti dúró pẹ́ púpọ̀. Nítorí ọ̀pọ̀lọpọ̀ ti jí kúrò ní làárọ̀ kùtùkùtù, kó má ba à wá sí ẹnu iṣẹ́, kó má ba à pẹ́ wá sí ẹnu iṣẹ́. Ọkọ̀ wọ́n lè ti máa wà pé gẹ́le bí àsìkò bá ti tó báyìí, àwọn ń gbéra dì, àwọn ń lọ sílé àwọn ènìyàn. Ọ̀pọ̀lọpọ̀ dẹ̀ máa ń ní às-- wọ́n máa ń sáré láti kúrò lẹ́nu iṣẹ́ torí, sunkẹ́rẹ́ gbà kẹ́rẹ́ ọkọ̀ tó máa ń wà ní títì. Wọ́n fẹ́ ká awọn tetè kúrò kó tó di pé ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn máa jáde wá sí ojú títì. Tí pé, àwá di pé sunkẹ́rẹ́ gbà kẹ́rẹ́ ọkọ̀ ó máa wá pọ̀ rẹpẹtẹ́. Ibi tó yẹ kí wọ́n fi, tó yẹ kí èèyàn fi wákàtí kan rìn, èèyàn á fi wákàtí méjì mẹ́ta rin nígbà mi nítorí sunkẹ́rẹ́ gbà kẹ́rẹ́ ọkọ̀ nílẹ̀ àdúláwọ̀. Báwo ni o ṣe máa ń kojú àsìkò ìparí iṣẹ́? Àsìkò ìparí iṣẹ́ yìí ò jẹ́ ìgbà tí olúwe máa ń-- ọkan máa ń wà níbẹ̀. Olúwa máa wò pé, "À, láìpẹ́ màá kúrò lẹ́nu iṣẹ́. Láìpẹ́ màá kúrò ní iṣẹ́, màá lọ lé mi."Ìparí iṣẹ́ ò jẹ́ ǹkan tí lẹ́yìn tí èèyàn bá tẹ́tì ronu ìparí iṣẹ́ èèyàn, àwọn máa mọ̀ ọ́n pé kí ni màá lọ ṣe nílé? Báwo mo fẹ́ ṣe oúnjẹ? Àwọn ọmọ, àwọn ọkọ òun, mo máa ṣe oúnjẹ. Bóyá wọn fẹ́ fọṣọ sí ni o, bóyá wọn fẹ́ ṣe orisiri ni o, gbogbo àwọn eto bayi ti wà nlẹ̀. Nítorí náà kò sí àyè àti sọ pé jẹ́ ẹ ń ṣi wa lẹ́nu iṣẹ́ lẹ́yìn tí iṣẹ́ bá ti parí. Kíá kíá, olukaluku a máa gbé ẹrù wọn, wọn máa mọ̀ lọ sí ilé wọn nítorí pé ọ̀pọ̀ àwọn iṣẹ́ lẹ́yìn, lẹ́yìn iṣẹ́, iṣẹ́ tó wà nílé, lẹ́yìn iṣẹ́, iṣẹ́ ìjọba, kí èèyàn bá tó dé ilé, èèyàn tó kó sí iṣẹ́ ìmí ènìyàn, tó bá, àfi tó bá tọ́ àsìkò pé òun fẹ́ sùn ni ọmọ lọ wẹ̀, èèyàn wá sùn fún ọ̀jo yẹn. Ṣùgbọ́n iṣẹ́ ò kí ń parí o. Ní ẹnu iṣẹ́ fún ojoojúmọ́, iṣẹ́ lè parí. Ṣùgbọ́n tí èèyàn bá kúrò lẹ́nu iṣẹ́ tí èèyàn tun dé ilé, èèyàn tó kó sí iṣẹ́ ni yẹn, nítorí náà kò sí àyè kan pé iṣẹ́ parí.

Nígbà wo ni o kẹ́yìn kọ́ ǹkan tuntun ní ibi iṣẹ́? Ibi iṣẹ́ wa gẹ́gẹ́ bí akẹ́kọ̀ọ́ jẹ́ ibi tí a ti máa ń lọ fún ìkẹ́kọ̀ọ́ lóòrèkóòrè. Èyí tí àwọn ilé ẹ̀kọ́ ń pè ní seminar tàbí workshop. Ìdí eléyìí rí bẹ́ẹ̀ nítorí pé ojoojúmọ́ ni oríṣiríṣi ǹkan tuntun ń jọjú síta. Wọ́n lè ní pé lónìí a lọ kọ́ bí a ṣe máa ní àǹfààní àti máa jẹ́ kí àwọn akẹ́kọ̀ọ́ wa kí ọkàn wọn balẹ̀ nínú kíláàsì, kí wọ́n ní kọ́n f; ẹ́tì sílẹ̀, kí ara wọn balẹ̀ kọ́jà ìgbàgbọ́ ǹkan táa bá ń sọ. Ọ̀pọ̀lọpọ̀ ìgbà la wọ́n mọ akẹ́kọ̀ọ́ tí olùkọ́ bá wà níwájú wọn, wọ́n máa ma tó ẹjọ́, wọ́n máa wò káàkiri, wọ́n máa rẹ́rìn-ín, wọ́n máa ṣe oríṣiríṣi àwọn ǹkan tí ó máa jẹ́ kí àwọn yòókù kan máa farabalẹ̀ gbọ́ ǹkan tí olùkọ́ní ń kọ́ ni. Ṣùgbọ́n tí a bá lọ fún ìkẹ́kọ̀ọ́ yìí, a máa mọ àwọn ǹkan táa máa máa ṣe lóòrèkóòrè láti fa ojú wọn mọ́ra, láti fún wọn ní ìfọ̀kànbalẹ̀. Torí pé àwọn fúnra wọn gan, fúnra wa gan ni táa jẹ́ olùkọ́ máa fún wa ní ìfọ̀kànbalẹ̀. Ìgbà mi dẹ́ rẹ́ a máa ń lọ fún àwọn ẹ̀kọ́, a máa lọ fún àwọn ẹ̀kọ́ láti kọ́ àwọn ǹkan tuntun, tuntun, tuntun nípa bó ṣe ń lo technology, bó ṣe ń lo ẹ̀gbà, ẹ́, bó ṣe ń lo ẹ̀rọ ìgbà yìí dé, bó ṣe ń lo ẹ̀rọ ìgbà yìí dé. A máa lò láti lọ kọ́ bá ṣe lè lo ẹ̀rọ yìí fi tún tún iṣẹ́ wa ṣe. A máa ń ṣe àwọn ǹkan báyìí. Bẹ́ẹ̀ eléyìí jẹ́ ṣi pé a lọ ń kọ́ àwọn ǹkan tuntun ní ibi iṣẹ́. Ìgbà mẹ́ẹ̀kẹ́dẹ́rẹ́ a máa ń kọ́ ǹkan tuntun nípa pé àwà fúnra wa gan, a máa máa ṣe ìwádìí lórí ǹkan bẹ́ẹ̀. Boya ǹkan kan ló ṣẹlẹ̀ toru wa lójú, a máa lọ ṣe ìwádìí ẹ̀. Ti a bá de ṣe ìwádìí ẹ̀ yẹn, bí a ṣe ṣe ìwádìí ẹ̀ yẹn, àtún kọ́ àwọn ǹkan tuntun ní ibi iṣẹ́ nìyẹn. Nígbà mii dẹ́ rẹ́ àwọn olùdarí iṣẹ́ wọ́n lè pè wá pé àwọn fúnra wọn gan ní ǹkan kan tuntun tó ń gbọ́ tàbí tọ́n ti rí tàbí tọ́n ti kà nípa ẹ̀ tàbí táwọn fúnra wọn gan ti ṣe ri, wọ́n máa gbé wá síwájú wa wí pé ẹ̀yin akẹ́kọ̀ọ́ o, ẹ̀yin olùkọ́ o, ǹkan báì ǹkan báì báì tún ni wọ́n tun ní a tú máa máa ṣe, ẹ jẹ́ ká gbéyànjú ẹ̀, ká ṣe bóyá ó máa ṣe ǹkan tí wọ́n ní pé ó máa ṣe. Nítorí pé, ẹ́, ilẹ̀ adúláwọ̀ kò dá dúró fúnra ti ẹ̀. Ìlú àwọn, àwọn èbó, ìlú àwọn Asia, ìlú àwọn, ìlú àwọn èbó bí i tí Amẹ́ríkà àbí Canada wọn ò dá dúró fúnra fúnra wọn. Gbogbo ayé a máa ń jọ ń pawọ́pọ̀, a jọ máa ń ṣe ǹkan ní ayé ni. Àwọn tó ènìyàn, tí àwọn ènìyàn pè ní, tí àwọn òyìnbó ń pè ní, ẹ́, pé it's a global village. Pé ilé ayé ó jẹ́ ibùgbé tẹo je pé lágbára ìlú kan dè ní mi ò ní ǹkan kan ṣe pẹ̀lú ìlú kejì, ìlú kan lè ní mi ò ní ǹkan kan ṣe pẹ̀lú ìlú kẹta, èmi nìkan sá ni, ó ti o. Gbogbo ìlú máa ń dáwọ́pọ̀ láti máa kọ́ ǹkan kan tàbí èkejì lára olúkáluku wa. Nítorí náà ọ̀pọ̀lọpọ̀ ìgbà la máa ń kọ́ àwọn ǹkan tuntun ní ibi iṣẹ́. A máa ń kọ́ ǹkan tuntun ní ibi iṣẹ́ nítorí gbogbo ọ̀pọ̀lọpọ̀ àwọn ǹkan tó máa tún dìde.

Ṣé o máa ń wọ ago ọwọ́? Nìgbà kan rí mo máa ń wọ ago ọwọ́ ṣùgbọ́n láti bii ọdún méjì àbí mẹ́ta sẹ́yìn mi kì n wọ ago ọwọ́ mọ. Kì í ṣe wípé mo kórìíra ago ọwọ́ o. Ṣé pé pé ó ṣèèwọ̀ fún mi láti wọ ago ọwọ́ ṣùgbọ́n ìgbà tí mo bẹ̀rẹ̀ sí ní lo fóònù, fóònù yìí láago lórí, ó ní ago. Ọ̀pọ̀lọpọ̀ ìgbà dè rè ọwọ́ mi ni fóònù máa wà. Nkan to fa wá ti mi ń, maa ni, tí n ba fẹ́ wọ ago maa kan wa gbẹ́ fóònù yẹn máa dẹ́ ni kí lago wi? Máa dẹ́ rora ṣi, máa dẹ́ rora wago. A dẹ̀ sọ ago otitọ́ fún mi. Idì tó fà níyẹn. Ìgbà mií rè kẹ́rẹ̀ àwọn ago yìí boya wọn lè máa ṣiṣẹ́, bó ṣe ye kó jẹ́ ṣùgbọ́n fóònù tó bá sà ti ní iná lórí, ìgbàkígbà te bá fẹ́ wọ ago, a fún yi ni ago tó dánmọ́rán ṣùgbọ́n ago ọwọ́ nígbà míi tó bá jẹ pé ó ní wàhálà kàn tàbí ó ní ǹkan kan tí ó ń dà láàmú ó lè máa fún wa ní ago tí ó jẹ́ tó jẹ́ gara tó ja gara. Ó lè fún wa pé ó lè, ó lè lọ sí sẹ́yìn ó lè lọ síwájú. O tọ nkan ti mi kì í fi n wọ ago ọwọ́ mọ́ níyẹn.

Ṣé o mọ ìtumọ̀ orúkọ rẹ? Bẹ́ẹ̀ni, mo mọ ìtumọ̀ orúkọ mi. Orúkọ mi jẹ́ ọmọ wa jayé. Orúkọ ìbílẹ̀ mi ó jẹ́ ọmọ wa jayé. Orúkọ yìí jẹ́ orúkọ tí ó labara ọmọ wa jayé. Tí èyàn bá wà nínú ìyà àti nínú pọ́njú, kò wá jayé o. Bí èyàn bá wà nínú hila hilo, kò wá jayé o. Tí wọ́n bá wá sọ èèyàn ní ọmọ wa jayé, ó jẹ́ wípé èèyàn wá jayé nìyẹn. Irú ayé wo wá ni èyàn wá jẹ o? Ṣé irú ayé wo ni èèyàn jẹ? Ṣé èyàn wá jayé kí ọmọ rìn káàkiri, kó máa lọ sí ìdí party, kó máa lọ mọtí, kó máa lọ gbóbi obìnrin, kó máa lọ gbọ́kùnrin, kó máa lọ ṣe ṣìnà, kó máa lọ máa jalè, máa rìn káàkiri, máa dá wàhálà lẹ́fà àwọn ará ilé àti àwọn, àwọn olùbágbé. Ṣé irú ayé tí èyàn wá jẹ nìyẹn? Kò ti o. Irú ayé tí èmi wá jẹ ni ayé àlàáfíà. Àlàáfíà tí èyàn rí nínú Jésù Kristi. Irú ayé yẹn ni èmi wá jẹ. Ayé tó fúnni lọ́kàn balẹ̀, ayé tó ní ìlọsíwájú, ayé tó ń fẹ̀ ìlọsíwájú àti, àti ìlọ́sókè àwọn ẹbí àti ará, irú ayé tí mo wá jẹ nìyẹn. Ayé tí ò ní wàhálà lẹ́yìn, ayé tí ò ní pọ́njú, ayé tí ò ní hila hilo, ayé tí yóò fara balẹ̀, tó fọ́n kọ́ balẹ̀, ayé tó ní àlàáfíà, òhun ni mo wá jẹ o. Ayé ọmọ Ọlọ́run ni mo wá jẹ, ọmọ wa jayé. Mi ò jẹ ẹni jó ṣì, mi ò ní jó ṣì, mi ò ní jìyà, mi ò ní jìṣẹ́, mi ò ní jẹ hila hilo. Nítorí pé ayé rere, ayé tó dùn, ayé tó lọ́lá, ayé tó lọ́lá, ayé tó gbé ni tókè, ayé tó ń fúnni ní ìtẹ̀síwájú, ayé tó fúnni lógo, ayé tó jẹ́ kí èyàn lo àwọn, àwọn ṣà, àwọn nǹkan tí Olúwa fi sínú ayé èèyàn tó jẹ́ kí èèyàn rí lò, tí èèyàn máa rí ọjọ́ ọ̀la è lọ, irú ayé tí mo wá jẹ nìyẹn. Ayé tí èèyàn máa lè lo ọjọ́ ọ̀la ẹ̀, tí orí olórí ò ní jẹ nǹkan tí mo ṣiṣẹ́ fún, orí olórí ò ní jẹ nǹkan tí mo ṣe wàhálà lé lórí, irú ayé tí mo wá jẹ nìyẹn. Ayé tó máa tọ́mọ, tó máa tọ́mọ, tó máa jẹ, tó máa jẹ lára ọmọ, irú ayé tí mo wá jẹ nìyẹn. Lẹ́yìn tí màá tọ́mọ tán, tí màá tọ́mọ tán tí wà níbi tí óyẹ kan wà, tó wà níbi tí ibi gíga gíga tí Ọlọ́run ti gbé wọn síbẹ̀, kí èmi náà wá jókòó, kí a máa jẹ àlàáfíà, kí a máa jẹ́ ìdùnnú, kí a máa jẹ́ ayọ̀, irú ayé tí mo wá jẹ nìyẹn. Mi ò wá jayé ìyà, mi ò wá jayé olè, mi ò wá jayé ìtẹ̀mbẹlẹ́kùn, mi ò wá jayé gbọ́mi-sí-omi ò tó, mi ò wá jayé ìyà, mi ò wá jayé máa sákiri ayé èyí ó túndé o, ayé wọ́n ń lọ o, ibo la ń gbọ́ o, ibo la ń bọ̀ o, mi ò wá jayé irú yẹn. Ayé tí mo wá jẹ ayé àlàáfíà ni, ayé tí Jésù ti pèsè fún mi láti jẹ ni. Ṣé o mọ ìtumọ̀ orúkọ rẹ? Bẹ́ẹ̀ni, orúkọ mi jẹ́ ọmọ wa jayé, ó jẹ́ ọmọ wa jayé. Mo dà máa jayé ní orúkọ Jésù Kristi.

Ṣé o fẹ́ràn lo ẹ̀rọ ìgbésókè? Bóyá ẹ̀rọ ìgbésókè tó ń sọ bí a ń jẹ́ ẹ̀rọ microphone táwọn òyìnbó ń pè ní microphone. Ẹ̀rọ tó máa ń jẹ́ kí òkun èyàn kí i, kí ó lọ síbi tí ó jìnnà tó máa ń jẹ́ kí àwọn èyàn tó bá pọ̀ tó máa ń lò níbi àṣeyẹyẹ, níbi àṣeyẹ, níbi oríṣìíríṣìí tó bá ti táwọn èyàn bá ti pọ̀ tó máa ń lò láti fi bá wọn sọ̀rọ̀. Tá ní irú ẹ̀rọ bẹ́yẹn ni ìbéèrè yìí ń bèèrè. Bẹ́ẹ̀ni, mo fẹ́ràn láti máa lo ẹ̀rọ ìgbésókè. Tá ní irú ẹ̀rọ bẹ́ẹ̀ ni ìbéèrè yìí ń bèèrè. Mo fẹ́ràn láti máa lo ẹ̀rọ ìgbésókè yìí nítorí wípé ó máa ń fún èyàn láàfàní láti sọ̀rọ̀ kí àwọn tó bá yẹ kó gbọ́ ọ̀rọ̀ yẹn kọ́ le gbọ́ ọ̀rọ̀ yẹn. Bí èyàn bá ń sọ̀rọ̀ tí àwọn tí ó yẹ kó gbọ́ tó ń bà á gbọ́ bí ẹni pé èyàn padà nu àsè, padà nu àsè kò ní. Tí èyàn bá ń sọ̀rọ̀ táwọn tó yẹ kó gbọ́ ni, tó lè gbọ́ ẹni tó ń sọ kí ló wí, kí ló wí, kí ló ń sọ, tó ṣa ń bèèrè àwọn ẹlẹ́jọ́. Ó ṣe iyìn jẹ́ wípé àwọn tí èyàn bá sọ̀rọ̀ wọn ò ní àǹfàní àti gbọ́ koko ọ̀rọ̀ tí èyàn bá wọn sọ. Nítorí ìdí èyí ó, ó, ó da, ó láǹfààní kí èyàn máa lo ẹ̀rọ ìgbésókè tàbí ẹ̀rọ ìbánisọ̀rọ̀. Ẹ̀rọ, ẹ̀rọ tó máa ń jẹ́ kí òkun èyàn kó lọ sókè. Nítorí èyí ó da kí èyàn máa lòó. Ṣùgbọ́n ìgbésókè yìí ṣé wọ́n tún lè sọ pé ìgbésókè bí ẹni pé èyàn ò ní ìgbéga. Ṣùgbọ́n tí wọ́n bá yipé ìgbésókè ìgbéga ni, ẹ̀rọ yẹn kò yẹ kó wà níbẹ̀. Nítorí náà mo lérò pé ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yìí ni wọ́n ń sọ nípa ẹ̀ yẹn táwọn òyìnbó ń pè ní loudspeaker. Ni ká ní ká dè ní bẹ́ẹ̀ ni, mo fẹ́ràn láti máa lo irú ẹ̀rọ yìí. Ìgbà mégan tí èyàn bá wà níbi kan tó yẹ pé wọn, wọn kò kọ́, wọn kò kọ́bẹ̀ẹ́ gbáa la, ó kò lọ saala lu bẹ́yẹn tó jẹ́ pé kò sí pí kan pin yàrá yen si méjì tàbí mẹ́ta. Yàrá kan gidi ni ṣùgbọ́n ó gùn ún lọ, ó dè láààyè èyí táwọn òyìnbó ń pè ní hall. Tón pè ní hall. Iru bẹ́yẹn tó pọlọpọ̀ díẹ̀ àbí tẹ́ pé iwájú tẹ́lẹ̀ ni èyàn máa dúró sí tó máa bá wọn sọ̀rọ̀. Ó ṣe é ṣe kí èyàn máa lo ẹ̀rọ ìgbóhùnsókè. Ẹ̀rọ ìgbóhùnsókè èyàn lè máa lò láti tọ nítorí pé wọ́n fẹ́ kí gbogbo àwọn tó bá wà nínú yàrá yẹn kí wọ́n gbọ́ gbogbo ọ̀rọ̀ tí èyàn ń sọ.

Báwo ni o ṣe máa ń dáàbò bo ààyè ìkọ̀kọ̀ rẹ lórí Íńtánẹ́ẹ̀tì? Mo lérò pé ìbéèrè yìí ń béèrè lọ́wọ́ mi pé báwo ni mo ṣe máa ń, tí mo kì í jẹ́ kí àwọn èèyàn mọ àwọn nǹkan tó ṣe kókó, tó, tí ò yẹ kí ayé mọ̀, àwọn bí àṣírí, báwo ni mo máa ń dáàbò bo àwọn àṣírí mi lórí Íńtánẹ́ẹ̀tì? Íńtánẹ́ẹ̀tì jẹ́ nǹkan tí ó dara lọ́pọ̀lọpọ̀ ṣùgbọ́n ó ní àwọn àbàwọ́n ti ẹ̀. Bí èèyàn bá ń gbé gbogbo ayé ẹ̀ wá sórí Íńtánẹ́ẹ̀tì, lénìí mo ra mọ́tò, mo gbé wá, lénìí mo, mo, mo bímo, mo gbé wá, lénìí mo lọ́kọ, mo gbé wá, lénìí mo jẹun, mo jẹ ìrẹsì àti, àti ẹran, ẹran adìẹ, mo gbé wá, lénìí mo, mo, wọ́n fún mi lówó, mo lọ sí òkè òkun, mo gbé wá sórí Íńtánẹ́ẹ̀tì. Irú gbogbo àwọn àṣírí tí ò yẹ kí èèyàn máa sọ lórí Íńtánẹ́ẹ̀tì yìí tí èèyàn bẹ̀rẹ̀ sí ní gbé wá, ó máa ń fa ọ̀pọ̀lọpọ̀ wàhálà fún èèyàn, àwọn tó mọ̀ ni, àwọn tó ò mọ̀ ni, àwọn tó mọ̀ ni, tó ẹni tó, àwọn ló máa ń ṣe ni gbogbo wọn, wọ́n ma ma ka gbogbo nǹkan tí èèyàn kọ sórí Íńtánẹ́ẹ̀tì yìí. Nítorí náà, iye, ọ̀nà tí mo fi máa ń bo ààyè ìkọ̀kọ̀ mi lórí Íńtánẹ́ẹ̀tì ni pé èmi ò kí ń gbé ayé mi wá sí orí Íńtánẹ́ẹ̀tì o. Gbogbo ayé o àwọn, àwọn ẹbí mi, mi kì í fi sórí Íńtánẹ́ẹ̀tì o. Ọmọ mi bímo ni o, èmi bímo ni o, wọ́n ń lọ́kọ ni o, wọ́n ń lọ ibi iṣẹ́ ni o, wọ́n rí iṣẹ́ gidi ni o, wọ́n ń lówó ni o. Gbogbo àwọn nǹkan ìkọ̀kọ̀ bẹ́ẹ̀ yẹn èmi ò kí ń gbé wá sórí Íńtánẹ́ẹ̀tì. Èmi ò kí ń polongo ara mi, mi kì í polongo ọmọ mi, mi kì í polongo àwọn, àwọn alábàgbé mi lórí Íńtánẹ́ẹ̀tì torí pé nǹkan tí ó máa ń mú àbàwọ́n báyẹn ni. Ni fún, fún, fún àpẹẹrẹ tí èèyàn bá ní ẹni kan tí ó ti ẹ ń jowú ẹni, tó ń jowú gidi, tí èèyàn bá dẹ̀ lọ chat, bóyá èèyàn mọ̀ nípa ẹni o tàbí èèyàn mọ̀ nípa ẹni, èèyàn á dẹ̀ gbéra ẹni lọ sí orí Íńtánẹ́ẹ̀tì, ẹni yìí dẹ wá ń bẹ. O n wo gbogbo nǹkan tí olúwa ẹ ń fi sí orí Íńtánẹ́ẹ̀tì, kí ni ẹ rò, ẹ lérò pé ìruni bẹ́ẹ̀ máa máa ṣe? Ìgbà mí, atakó máa wá, oríṣìíríṣìí ogun máa tí bẹ́ẹ̀ dìde. Ogun tí èèyàn ò mọ̀ nípaẹ̀, ogun tí èèyàn ò mọ̀ nípa ẹ, tí èèyàn ò rí rí, gbogbo nǹkan tí èèyàn ò ti ẹ rò. Ẹ̀lò mì á kàn dédé, a kàn dèdé gbé wàhálà kan bá olúwa ẹ ní torí pé "ẹ́ ẹ̀, ìwọ nìkan ni ọmọ ẹ ń bímo, ìwọ nìkan ni òun ra mọ́tò, ìwọ nìkan ni òun ń kọ́lé, ìwọ nìkan ni òun, lò ń lọ sí ìlú ọba, ìwọ nìkan tàbí ìlú òkèrè, ìwọ nìkan ni òun jẹ́ oun, òun jẹ ìrẹsì àti ẹran adìẹ, ìwọ nìkan ni, ìwọ nìkan ni." Ó máa wá di ogun, ó máa wá di ogun. Ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn wọ́n o ní ọgbọ́n, ọgbọ́n báyìí láti mọ̀ wípé gbogbo nǹkan ìkọ̀kọ̀ ayé wọn, nǹkan ìkọ̀kọ̀ ayé wọn kò yẹ kí wọ́n máa gbé wá sí orí Íńtánẹ́ẹ̀tì. Nítorí gbogbo gbò lórí Íńtánẹ́ẹ̀tì, àwọn tó fẹ́ràn ẹ̀ wọ́n á ríi, àwọn tó ń kórìíra ẹ̀ wọ́n á ríi, àwọn tí wọ́n ń jowú ẹ̀ wọ́n á ríi, àwọn tó ń fẹ́ kí ibi iṣẹ́ ẹ̀ wọ́n á ríi. Nítorí ìdí èyí, ó ṣe kókó láti máa dáàbò bo ààyè ìkọ̀kọ̀ wa lórí Íńtánẹ́ẹ̀tì. Nǹkan tí èmi dẹ̀ ń ṣe nìyẹn, mo máa ń fẹ́ dáàbò bo nípa pé mi ò ní kó gbogbo ayé mi wá sí orí Íńtánẹ́ẹ̀tì.

Báwo ni ọṣẹ máa ń ṣètò àwọn ìṣòro ní àárín àwọn ẹgbẹ́? Ṣètò àwọn ìṣòro ní àárín àwọn ẹgbẹ́ ni bá ti bá wà láàárín ẹgbẹ́, kò bá yẹpẹ́ láàárín àwọn ọ̀rẹ́, láàárín ojúlùmọ̀, láàárín ẹni tó mọ̀ ni tàbí ẹni tí ò mọ̀ ni. Èmi ò kí ń sọ àwọn ìṣòro mi láàárín àwọn ẹgbẹ́ o. Mi ò kí ń ṣètò ìṣòro mi láàárín ẹgbẹ́. Nítorí wípé àwọn Yorùbá pa lówó wọn ní gbogbo aláǹgbá ló danú délẹ̀. Kò sí ẹni tó yàn mọ̀ tí inú runu wọn. Bá ṣe ríra wa lójú yìí, a mọ nǹkan tó wà lọ́kàn wa. Nítorí náà bí èèyàn bá ń lọ kó àwọn ìṣòro rẹ̀ ní àárín àwọn ẹgbẹ́, Olúwa ẹ̀ fi gbogbo olú ẹ̀, ó ṣe é ṣe kó lú ẹ máa fi rẹ̀ wọlé tàbí kí èèyàn máa tú àṣírí ara ẹ fún àwọn tí kò yẹ kí èèyàn tú àṣírí fún. Èmi ò kí ń ṣètò àwọn ìṣòro mi ní àárín àwọn ẹgbẹ́ nítorí wípé gẹ́gẹ́ bí mo ṣe sọ ọkàn yìí ó jìn, ọkàn yẹn jìn. Àfi ọlọ́run ọba nìkan ló mọ ọkọ ẹ̀, ọkàn ẹ̀dá. Nítorí náà tí èèyàn bá gbé àwọn ìṣòro wá sí àárín àwọn ẹlẹgbẹ́ rẹ̀ tó ní nǹkan báyìí ni mo fẹ́ o, nǹkan báyìí ló ń ṣe mí o, nǹkan báyìí ló ń dùn mí o, ẹ bá mi dá sí o. Ó ṣe é ṣe kí wọ́n ràn án lọ́wọ́. Ó ṣe é ṣe kí wọ́n dá sí. Ṣùgbọ́n o dẹ́sẹ̀ ṣéṣe náà ló ń lọ lódì kejì náà kí wọ́n fi olú wa ṣe, kí wọ́n fi olú ẹ ṣe ẹ̀fẹ̀, kí wọ́n fi olú ẹ ṣe iyẹ̀yẹ. Kí wọ́n máa sọ pé kò tọ̀ nídiẹ̀, ṣe bá wí fún òun kò gbọ́. Kò tọ̀ nídiẹ̀, ó gbo o ru ó rò pé òun nìkan ló máa ń ṣe gbá, òun nìkan ló ń ṣàwo, òun nìkan lọ́lohun ń bùkún fún. Àhà, ó ṣe bẹ̀rẹ̀ ni, kò tíì rí gbá, kò tíì rí àwo. Ó ṣe é ṣe kí àwọn ẹlẹgbẹ́ kí wọ́n máa sọ orí ṣe àwọn nǹkan bẹ́ẹ̀ yẹn. Nítorí náà gbi gbé ìṣòro èèyàn sí àárín àwọn ẹgbẹ́, èèyàn ní láti mọ irú ẹni tí ó wà nínú ẹgbẹ́ yẹn, àwọn ẹlẹgbẹ́ yẹn. Ṣé àwọn olóòótọ́ ni wọ́n? Ṣé àwọn tó fẹ́ni denúdenú ni wọ́n? Ṣé àwọn tó fẹ́ ìgbéga olúwa ẹ ni wọ́n? Ṣé àwọn tó fẹ́ kí èèyàn ṣàǹfààní láyé ni wọ́n? Ṣùgbọ́n ọ̀nà tó tún wà bẹ́ẹ̀ ni pé báwo ni ẹ̀dá ṣe máa mọ nǹkan tó wà nínú ẹ̀dá? Báwo ni èèyàn ṣe máa mọ nǹkan tó wà nínú èèyàn? Ibi tí ìṣòro ti wá nìyẹn. Nítorí náà lọ́pọ̀lọ́pọ̀ ọgbà bí wọ́n bá tẹ̀ẹ́ máa sọ̀rọ̀, kí èèyàn sọ̀rọ̀ ní ṣókí kó má lú lá gbogbo ọ̀rọ̀ sílẹ̀ gẹ́gẹ́ bí ó ṣe rí. Nítorí wípé gẹ́gẹ́ bí mo ṣe sọ gbogbo aláǹgbá ló danú délẹ̀. A mọ èyí tínú runu wọn. Àwọn fúnra gan tó jẹ́ ẹlẹ́gbẹ́ wa wan ní ìṣòro tiwọn. Ǹjẹ́ wọ́n ń gbé ìṣòro wọn wá bá wa pé lágbájá ó tẹ́medu ó, ìṣòro ọkàn mi re ó jo ran mi lọ́wọ́. Ǹjẹ́ àwọn náà ń gbé ìṣòro wá bá èèyàn? Tàbí pé wọ́n ní nǹkan tó fẹ́ kó kí èèyàn bá wọn ṣe. Wọ́n fẹ́, wọ́n ní nǹkan kan tó fẹ́ fi lọ̀ wá. Ǹjẹ́ àwọn náà máa ń ní àǹfààní láti gbé àwọn nǹkan báyìí wá bá wa? Ó ṣe é ṣe kí wọ́n máa gbé wá láti gbọ́tẹnu wa. Ó ṣe é ṣe kí wọ́n gbé àwọn ẹ̀dùn ọkàn wọn wá láti gbọ́tẹnu wa. Nítorí ìdí èyí a ní láti jẹ́ ẹni tí ó ní, tí ó, tí ó ní ẹ̀mí ọlọ́run tó já fáfá láti fi mọ irú ẹni tó yẹ kí èèyàn gbé ìṣòro ọkàn lọ bá tàbí àwọn ẹlẹ́gbẹ́ tí ó yẹ kí èèyàn kí èèyàn sọ àwọn ìṣòro ẹni fún.

Ṣé o máa ń fi tùràrí? Tùràrí jẹ́ ǹkan tó máa ń ní òórùn. Àwọn èèyàn ní ìgbàgbọ́ wípé tùràrí yìí o máa ń lé àwọn ẹ̀mí burúkú lọ. Pé tùràrí tí èyán ọ̀ bá fi tùrà rẹ síbi tí èyán bá wà, ó máa ń lé àwọn ẹ̀mí burúkú, ó lè máa ń jẹ́ kí ẹ̀mí ọlọ́run kí ó wà ní sàkání Olúwa rẹ̀. Ṣùgbọ́n, èmi ò kí ń fi tùràrí, tùràri nítorí wípé mi ò ní ìgbàgbọ́ nínú tùràrí. Nítorí idí èyí mi ò kí ń fi tùràrí.

Báwo ni o ṣe máa ń pín owó náà pẹ̀lú àwọn ọ̀rẹ́? Ọ̀pọ̀lọpọ̀ ìgbà owó kì n dà, owó kì í dà èmi àti àwọn ọ̀rẹ́ pọ̀. Nítorí pé mi ò ní nǹkan tó ń pè ní, ẹ́, bóyá pé àjọ da wó pọ̀, bóyá bí àjọ tàbí pé bóyá àjọ ṣe iṣẹ́ kan tí ó pa tó, tó pa wá pọ̀ debí pé won á ń san owó fún wa pẹ̀lú pọ̀ púpọ̀ lẹ́ẹ̀kan náà síbí kan. Mi kì n dáwó pọ̀ pẹ̀lú àwọn ọ̀rẹ́. Èmi àti ọkọ ni kan lájọ máa ń dá owó pọ̀. Kìi jẹ̀ kí í ṣe gbogbo ọ̀nà la fi máa ń dáwó pọ̀. Àwọn ọ̀rẹ́ mi sábà ní ọ̀rẹ́ tí màá ní, "Wá o, jẹ́ ká jọ dáwó pọ̀ síbí kan. Jẹ́ ká jọ pín, jẹ́ ká jọ pín owó náà o." Ó sì ṣe pé ki a lọ sí àríyá. Àríyá bóyá àríyá ìgbéyàwó gẹ́gẹ́ bí àwọn ìyàwó ilé. Wọ́n a ń fún wa ní owó pé, "Ìyàwó ilé o, owó ìyàwó ilé rẹ o, ẹ lọ pín láàárín ara yín." Ọ̀pọ̀lọpọ̀ ìgbà iyẹ́n gan tó bá fún wa lówó bẹ yẹn, èmi ò kí ń pín bẹ́ẹ̀. Màá kan ni kan pín. Tó bá kàn mí, màá gbà. Bí ó bá dẹ́kàn mí, màá gbà.

Bẹ́ẹ̀ni, mo máa ń gba àwọn ímeèlì àìwúlò. Àwọn ímeèlì jẹ́ àwọn, àwọn ọ̀rọ̀ kan, àwọn nǹkan tí wọ́n ń pè níbí àwọn àdàkọ tí ẹni tí èèyàn ò mọ̀ rí, ẹni tí èèyàn ò bá ṣe iṣẹ́ pọ̀ rí tàbí ẹni tí ẹniò bá ní nǹkan kan pọ̀ tó kọ̀ máa tẹ́lẹ̀ ẹ jásí, a kan dédé ẹ jásí inú ímeèlì èèyàn. Àwọn ímeèlì yìí tí ò ní nǹkan ṣe pẹ̀lú olúwa rẹ̀, àwọn là ń pè ní ímeèlì tí ó wúlò, ímeèlì àìwúlò. Wọn ò ṣe é mú lò, wọn ò wúlò fún ẹni, là ṣe ń pè wọ́n ní ímeèlì àìwúlò. Ó ṣe é ṣe pé ẹni tí a mọ̀ rí bóyá kọ̀ rí ímeèlì wa, nǹkan tí à ń ní ímeèlì wa níbí kan, ó dé ẹ fi ọgbọ́n kọ àwọn kíníyẹn sílẹ̀, a máa máa bá wa sọ̀rọ̀ ọ̀rọ̀ tí ò bà kún gbé, ọ̀rọ̀ tí a là ń fa nínú ẹ̀, ọ̀rọ̀ tí ò tọ́mọ́ wa, ọ̀rọ̀ tí ò ṣe déédéé pẹ̀lú wa, a máa wá máa bá wa sọ, irú àwọn ímeèlì àìwúlò nìyẹn. Ó ṣe é ṣe kí wọ́n rò pé olúwa ń wá iṣẹ́, kí wọ́n máa fi àwọn ímeèlì iṣẹ́, kan fi máa ránṣẹ́ sí olúwẹ̀ pé, "Lágbájá o, iṣẹ́ wà ní ìlú báyìí o, iṣẹ́ wà níbí báyìí o, wà á ṣe iṣẹ́ o, wà á ṣe o." Àwọn ímeèlì yìí èèyàn a kàn fojú fòó náà ni nítorí pé wọn ò wúlò fún ni, àwọn ímeèlì àìwúlò nìyí. Wọ́n sì lè máa jẹ́ pé àwọn ọlọ́jà, àwọn tó ń polówó ọjà, bóyá wọ́n fẹ́ kí ẹ̀yin wá ra ọjà tàbí kí ẹ̀yin wá bá wọn tajà tàbí kí ẹ̀yin wá dáwọ́pọ̀ mọ́ wọn nínú ọjà tó ń tà èyí tí àwọn ìbò ń pè ní partnership. Irú àwọn ímeèlì báyìí tí àwọn bá ti rò pé, "À, mi ò láǹfààní pé mi ò ní ìfẹ́ sí kíní yìí, kò lè ṣe mi láǹfààní." Àwọn ímeèlì àìwúlò nìyẹn. Àwọn nǹkan tí ẹ̀yin ò tọ́rọ́, pé ẹ̀yin ò bẹ̀bẹ̀, tí ẹ̀yin ò sọ fún wọn pé mo fẹ́ kíní àbí mi ò fẹ́ kíní, àwọn ímeèlì tí ó wúlò nìyẹn.